Ṣé o máa ń gba àwọn í mélì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn í mélì àìwúlò, àmọ́ mo máa ń kà á nígbà míràn. Nígbà míràn kẹ́dẹ̀ ré, mi ò kí ń kà á, mo kàn máa ń fi lẹ̀ torí wípé mi ò fẹ́ lọ tẹ ǹkan tí ò yẹ kí ń tẹ̀. Kí àwọn olè ọlọ́ṣà má ba à le rí ọ̀nà láti jí gbogbo ohun tí mo ní nípa mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun lẹ́kọ̀ọ̀kan nínú ọkọ̀ mi, àmọ́ nígbà mìíràn mo máa ń dúró láti délé kí n tó jẹun, torí wípé mi ò fe ki aayán tàbí kí ìdọ̀tí kó wà nínú ọkọ̀ mi. Mo fẹ́ràn ìmọ́tótó lọ́pọ̀lọpọ̀, torí bẹ́ẹ̀ mi ò kí ń jẹun ní gbogbo ìgbà nínú ọkọ̀ mi. Mi ò dẹ̀ kí ń gbà kí àwọn ènìyàn jẹun ní gbogbo ìgbà nínú ọkọ̀ mi, torí wípé ìdọ̀tí a ti pọ̀ jù. Mi ò dẹ̀ kí ń ráyè ní gbogbo ìgbà láti nu ọkọ̀ àbí láti gbe lọ sí ibi tí màá ti fọ̀. Torí bẹ́ẹ̀ mi ò kí ń jẹun, àfi tí ebi bá pa mí gan-an. Tí a-ago-- tí àkókò tí mo dẹ̀ máa délé sì jìn àbí tí ọ̀nà mi sì jìnà, mo máa ń jẹun lẹ́kọ̀ọ̀kan, àmọ́ mo lòdì sí kí n jẹun nínú ọkọ̀ tàbí kí ẹlòmíràn jẹun nínú ọkọ̀ mi.

À, éh àlá burúkú ma o má ń wá ní gbogbo ìgbà. Mo lè sọ pé bóyá lẹ́ẹ̀ méjì àbi ẹ́ mẹ́ta lọ́sẹ̀ ni má ń lá àlá burúkú sùgbọ́n ìdajì àlá náà mi ò kí n rántí. Àwọn eyi tí bá dẹ̀ rántí mo má ń pe ìyá mi, mo má ń pe ìyá mi mo dẹ̀ má ń rọ́ àlá náà fún wọn torí pé wọ́n mọ ìtumọ̀ àlá díẹ̀. Mo dẹ̀ má ń gba àdúrà sùgbọ́n àlá burúkú mo má ń, mo má ń ni àlá bí i kí n rí ra mi ní ilé tí mo ti dàgbà. Àlá bí i kí n rí èmi tàbí àwọn arailẹ́ mi tàbí ẹ̀gbọ́n mi tàbí àbúrò mi ká má jà. Mo ti lálá ńgbà kan rí tí mo rí eégún tó ń lé mi tí mi ò lè sáré tí mo ń, tí mo wá ń rà lójú àlá yẹn. Nígbà mi mo dẹ̀ má ń lálá tí mà ń rí ara mi ní ilé ìwé tí mo lọ nígbà tí mo kéré tàbí ní ilé tá a ti dàgbà, ilé ìyá bàbá mi tí a gbé dàgbà. Àwọn àlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni mà ń rí. Àmọ́ bí i ẹ̀ méjì sẹ́ mẹ́ta lọ́sẹ̀ ni mà ń lá àlá burúkú. Mo dẹ̀ lá àlá burúkú ní ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́rú. Bẹ́ẹ̀ ni.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Coke ni mo fẹ́ràn jù ọ, Coca Cola. Mo máa ń mu Coca Cola gan an. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti coffee. Mo máa ń mu coffee náà láràárọ̀. Mo máa ń mu Coca Cola, mo fẹ́ràn Coca Cola lọ́pọ̀lọpọ̀. Tí mo bá ń jẹun, mo máa ń mu Coca Cola. Bé bí bá ń pa mí, mo máa ń mu Coca Cola. Tó ń bẹ bá ń gbe mí, mo máa ń mu Coca Cola. Àmọ́ coffee yẹn, àárọ̀ ni máa ń mu coffee. Àmọ́ Coca Cola ni mo fi ń ṣe omi mu. Dé bí wí pé tí mi ò bá mu lọ́jọ́ kan, ó máa ń ṣe mí bí ẹni pé mi ò tíì jẹun nígbà mi torí bá ń fọ́ mi. Ti bá mu Coca Cola, ẹ̀fọ́rí náà á lọ. Àmọ́ tí bá mu omi, mo máa ń mu omi láàmú ju. Mo máa ń mu omi láàmú ju. Tí omi náà bá tutù, mo máa máa mú, mú, mú, mú, mú. Àmọ́ tó mi yẹn bá tutù, mo lè mú díẹ̀ ṣùgbọ́n omi ò kí ń wù mí mu bíi Coca Cola. Coca Cola yẹn ló má-- ni mo máa ń mu. Òun ló dẹ̀ máa ń jẹ́ kí ara mi ṣe gérégé torí wí pé ó dùn, ó ládùn gidigidi. Torí adùn ẹ ni mo dẹ̀ ṣe fẹ́ràn Coca Cola. Mo máa ń mu tí mo bá ń jẹun, mo máa ń mu tí mo bá ń jáde. Kò sí ìgbà tí mi ò kí ń mu Coca Cola.

Ṣé o máa ń mu òògi lójoojúmọ́? À, rárá o, mi ò kí ń mu òògi lójoojúmọ́. Mi ò fẹ́ràn òògùn rárá rárá rárá. Òorun òògùn ó máa ń rìn mí láyà. Tí n bá fi sẹ́nu, ó máa ń gbé mi léèébì. Tí ara mi ò bá yá nìkan ni màá ń lo òògùn. Ìgbà mí mi ò lè kí ń lo òògùn náà parí torí tí ara mi bá ti yá, mi ò kí ń lè lo òògùn náà mọ́ torí pé ó máa bẹ̀rẹ̀ sí ní rìn mí láyà. Mi ò kí ń lo òògùn lójoojúmọ́. À fi ìgbà tí n bá ní ẹ̀fọ́rí, tí n bá dẹ̀ ní ẹ̀fọ́rí yẹn, òògùn tó máa jẹ́ kí ẹ̀fọ́rí yẹn lọ ni màá ń lò. Ìyẹn ti mo mi lára láti lò torí pé mo máa ń ní ẹ̀fọ́rí gan-an. Torí ẹ, mo máa ń lo ìyẹn. Àmọ́ àwọn òògùn mìíràn bí i kéyìn ọ̀n ní ibà, mi ò kí ń lè lo àwọn òògùn yẹn torí pé ó máa ń rìn mí láyà. Mo dẹ̀ máa ń bì. Mo dẹ̀, mo dẹ̀, mi ò dẹ̀ lá-- mi ò dẹ̀ fẹ́ràn òògùn. Mi ò fẹ́ràn òògùn rárá rárá rárá rárá. Kò sí bíró òògùn yẹn náà ṣe fẹ́ jẹ́. Mi ò fẹ́ràn òògùn. Èyí tó tú wá burú jù ni àwọn òògùn olómi. Mi ò tiẹ̀ kí ń lè mu àwọn yẹn. Àmọ́ àwọn òògùn oníhóró, tí n bá máa mu òògùn oníhóró bóyá kí n fi sáàárín ẹ̀bà àbí sáàárín fùfú àbí sáàárín àmàlà bí mo ṣe máa ń rí òògùn lò, tí ara mi ò bá yá nìyẹn. Àmọ́ pé kí n fi omi lo òògùn, àh, ó nira díẹ̀ torí pé aya máa máa riń mì. Àwọn òògùn kan dẹ̀ wà tó máa ń rùn, bí i àwọn òògùn ibà. Tí n bá ti lè gbó òorun ẹ̀, kí n tiẹ tọ fún òògùn náà sẹ́nu, mo ti, mo ti bì. Tí n bá dẹ̀ ti lè bì yẹn, ebi yẹn ò ní dá títí tí wọ́n ma fi gbé òògùn yẹn kúrò wájú mi. Torí bẹ́ẹ̀, tí n bá fẹ́ lo òògùn, mo máa ń bẹ èèyàn tó máa bá mi ṣe ẹ̀bà. Wọ́n á wá bá mi rà á ní ródoródo wọ́n a fi òògùn yẹn sí àárín ẹ̀. Màá wá fi ọbẹ̀ ẹ́ lá jẹ ẹ̀bà náà torí pé ọbẹ̀ ẹ́ lá yẹn ó máa jẹ́ kí ẹ̀bà yẹn kó yọ̀ lọ sí mi, lọ sínú ọ̀ fún mi. Òògùn yẹn ò ní lè wá sẹ́nu mi bí mo ṣe máa ń lo òògùn yẹn. Àmọ́ mi ò kí ń lo òògùn lójoojúmọ́. Mi ò ní àárẹ̀ tó yàn fí ń lo òògùn lójoojúmọ́. Yàtọ̀ sí bóyá tí n bá lẹ̀ fọ́rí. Àmọ́ ẹ̀fọ́rí ò uń gan-an sójojúmọ́. Ẹ̀kọ̀kan bóyá tí ń bá ti ṣe wàhálà jù, tí ara bá ń ro mí àbí tí orí bá ń fọ́ mi ni màá ń lo òògùn. Àwọn òògùn tó dẹ̀ máa ń mú kí orí fífọ́ ara ríro kó lọ ni màá ń lò. Yàtọ̀ sí yẹn, mi ò kí ń lo òògùn mí. Mi ò dè kí ń lo òògùn lójoojúmọ́.

Rice ni mo fẹ́ràn jù o. Oúnjẹ tí mo fẹ́ràn jù rice, ìrẹsì. Bí àwọn Yorùbá ṣe ń pè, ìrẹsì ni mo fẹ́ràn jù. Ìrẹsì yẹn mo de lè jẹ lóríṣiríṣi ọ̀nà. Mo lè jẹ ní funfun pẹ̀lú ọbẹ̀. Mo dẹ̀ fẹ́ràn ìrẹsì àti ọbẹ̀ ẹja, ọbẹ̀ ẹja Titus. Mo láì-- mo fẹ́ràn ìrẹsì pẹ̀lú ọbẹ̀ ẹja Titus. Mo lè jẹ ní jọ̀lọ́fù, jọ̀lọ́fù yẹn tí wọ́n máa ń ṣe ní, eh, tí èèyàn bá ń ṣe ìyàwó àbí tí èèyàn bá ń kómo. Mo lè jẹ ní jọ̀lọ́fù. Mo lè jẹ ní fried, ìyẹn ni wọ́n ń kó èròjà oríṣiríṣi sínú ẹ̀. Àmọ́ mi ò sábà like fried rice yẹn torí pé ó máa ń tètè bàjẹ́. Tí èèyàn bá sè, èèyàn gbọdọ̀ jẹ ẹ́ pẹ́ jù wákàtí mẹ́rin máàrún, torí tó bá ti ń kọjá bẹ́ẹ̀, a máa yọ̀. Tó bá dẹ̀ ti ń yọ̀ yẹn, èèyàn ò ní lè jẹ ẹ́ mo. Àmọ́ jọ̀lọ́fù yẹn, ó lè dojọ́ kejì dojọ́ kẹta. Tó bá ti è tí ń dojọ́ kejì, tí èèyàn bá ń tún gbẹ́lẹ́ náà yẹn ló máa ń dùn. Ìyẹn jọ̀lọ́fù ló máa ń dùn. Ó máa ma dùn síi títí, títí tí èèyàn bá máa jẹ ẹ́ tán ni. Torí ẹ, mo fẹ́ràn jọ̀lọ́fù púpọ̀ púpọ̀. Mo dẹ̀ fẹ́ràn rice pẹ̀lú ọbẹ̀. Mo fẹ́ràn rice pẹ̀lú ọbẹ̀ ẹja Titus tàbí ọbẹ̀ ẹja, eh, olókùnbọ̀ òkè tí àwọn oní Gẹ̀ẹ́sì ń pè ní croaker.

Èmi ò kí ń wọ fìlà o. Emi o kí ń wọ fìlà torí ó máa ń fọ́ mi lórí tí bá wọ fìlà àbí tí bá wọ, wíìgì, ó máa ń fọ́ mi ní orí. Mo ní àrùn orí fífọ́, ìyẹn tá a mọ̀ sí migraine, torí ẹ, ó dàbí ẹni pé orí tùlù ló ń pè. Torí ẹ mi ò kí ń wọ fìlà, fìlà yẹn tó máa ń fọ́ mi lórí tí bá ti wọ, ǹkan tó bá fún mọ́ mi lórí, ǹkan tí bá ti máa fàá tó máa, tó máa wá láti iwájú sẹ́yìn, ó máa n fọ́ mi lórí ẹ, lórí. Torí ẹ mi ò kí ń wọ wíìgì, mi ò dẹ̀ kí ń ṣerun fún ìgbà tó bá pẹ́. Torí, àwọ̀ orí máa ń kan mí. Torí ẹ mi kì í wọ ǹkankan sórí mi. Mo máa ń wé scarf lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àmọ́ fìlà mi ò tìẹ́ kí ń rà torí mo mọ̀ pé mi ò kí ń lè wọ. Torí bẹ́ẹ̀ mi kì ń wọ fìlà torí orí orí fífọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àmọ́ mi ò kí ń dá ọ̀rẹ́, torí ọ̀rẹ́ ti dà mí dáadáa. Mo mọ̀ wọ́n, ṣùgbọ́n mi ò kí ń bá wọn dọ́rẹ̀ẹ́. Mo máa ń kí wọn ní gbogbo ìgbà tí ń bá rí wọn. Àmọ́ mi ò kí ń dá ọ̀rẹ́, mi ò dẹ̀ kí ń gba nǹkan lọ́wọ́ wọn, mi ò kí ń dé ilé wọn, mi ò kí ń bá wọn ṣé. Mo kàn máa ń kí wọn ni torí pé mo ti kọ́ ọgbọ́n láti kí ẹ̀yàn má dá ọ̀rẹ́ àgàgà ọ̀rẹ́ àdúgbò torí gbogbo nǹkan tí ò bá yẹ kí ẹ̀yàn ó sọ, ọkàn mi ń mọ́. Àwọn èèyàn máa ń sọ fún mi pé ọkàn mi ń mọ́ torí bẹ́ẹ̀, mo máa ń sọ̀rọ̀ fún àwọn èèyàn tí ń bá wò pé mo lè fọkàn tán. Mo máa ń tètè fọkàn tán àwọn èèyàn. Àmọ́ àwọn èèyàn ti dà mí dáadáa torí irú èèyàn tí mo jẹ́. Torí bẹ́ẹ̀, mi ò kí ń wọnú ilé aládùúgbò mi, mi ò dẹ̀ kí ń bá wọn dá ọ̀rẹ́ àmọ́ mo máa ń kí wọn, mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa. Ní ìlú tí mo ti ẹ wà yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń dédé bá yàn ṣé ṣùgbọ́n èmi máa ń jẹ́ kó jẹ́ ǹkan tí ẹ̀yàn gbọdọ̀ ṣé torí àwọn aládùúgbò yìí náà, Ọlọ́run má jẹ́ kí ẹ̀yàn rí ibi àwọn èèyàn lè sáré pè torí bẹ́ẹ̀ èèyàn gbọdọ ni ẹ̀yàn gbọdọ̀ sún mọ́ wọn díẹ̀ kí wọ́n mọ̀ yàn torí àti ran yàn lọ́wọ́ tí ǹkan kan bá ṣẹlẹ̀ tí ẹ̀yàn ò nílò ẹni tó lè sáré bá yàn pé yàn pé ǹkan ṣe ẹni báyìí o. Torí bẹ́ẹ̀ mo máa ń kí wọn, mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa àmọ́ mi ò kí ń bá àwọn aládùúgbò mi dọ́rẹ̀ẹ́.

Mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ o. Nígbà tí èmi ń dàgbà ko sí bàbá, nígbà tí mo wà bí ọmọ ọdún mẹ́ta ni bàbá mi ti lọ. Ìyá mi nìkan ló tọ́jú àwa mẹ́ta: èmi, ẹ̀gbọ́n mi àti àbúrò tó tẹ̀lé mi. A dẹ̀ ti rà ká gan an nígbà tá a ń dàgbà. Nítorí ìdí èyí, mi ò rẹ́ni ra kẹ̀kẹ́ fún mi. Mi ò rẹ́ni ra Ohun ìṣeré bí i bèbí tí ọmọbìnrin fi ń ṣeré, bí i àwọn wórówóró, mi ò rẹ́ni rà á fún mi. Torí bẹ́ẹ̀, mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ torí mi ò ní kẹ̀kẹ́ rí. Mi ò dẹ̀ rẹ́ni kọ́ mi, mi ò rẹ́ni rà á fún mi. Àwọn tí mo mọ̀ tó ń gun kẹ̀kẹ́, àwọn tí bàbá wọn ra kẹ̀kẹ́ àbí ìyá wọn ra kẹ̀kẹ́ fún wọn tí wọ́n rànwọ́ lọ́wọ́ tí wọ́n kọ́ wọn láti wa kẹ̀kẹ́. Àmọ́ èmi ò ní rò bẹ́ẹ̀ torí pé láti kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́. Màá n bá ìyá mi lọ sí ṣọ́ọ̀bù, mo máa bá wọn dáná. Tí n bá ti ilé ìwé dé, mo máa lọ jókòó sí ṣọ́ọ̀bù, mo máa dáná. Oúnjẹ ni mo mọ̀ ọ́ ṣẹ̀ dáadáa torí pé àti bí ọmọ ọdún mẹ́sàn-án ni mo ti bẹ̀rẹ̀ sí ń se oúnjẹ. Fún èmi àti àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Mo dẹ̀ fẹ́ràn láti máa dáná, mo fẹ́ràn láti máa se oúnjẹ. Àmọ́ kẹ̀kẹ́, mi ò gun kẹ̀kẹ́ rí. Mi ò mọ bón tí ń wà, mi ò dẹ̀ ní kẹ̀kẹ́ rí. Torí ìdí èyí, mi ò mọ bó tí ń gun kẹ̀kẹ́.

Oríṣìíríṣìí ibi ni mò máa ti ń ra ǹkan. Mò máa ń lọ supermarket, mò máa ń lọ àárín-- mò máa ń lọ nínú ọjà, mò máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́jà oko. Tán bá ṣẹ́ ègbé ọjà dé látoko, mò máa ń lọ supermarket. Ó dá lórí ǹkan tí mo bá fẹ́ rà gan gan. Àwọn ǹkan tó ń kó wá látọkè òkun, supermarket la ti ń rí rà. Àwọn ǹkan oúnjẹ bí ẹ̀fọ́, bí tòmátì, bí ilá, bí gààrí, bí ewédú, iṣu, ọjà oko ni màá ti ń rà torí pé ní ọjà oko yẹn ó dínwó ju tí mo bá lọ rà nínú ọjà lọ torí nínú àwọn tó ń tà nínú ọjà yẹn, oko làwọn náà ti ń rà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀ máa ń lọ ń rà látọwọ́ àwọn ọlọ́jà oko, wọ́n máa ń tún tà. Èmi dẹ̀ mọ ibi táwọn ọlọ́jà oko yẹn máa ń wà. Mò máa ń dúró títí di ọjọ́ táwọn ọlọ́jà oko bá máa wá, wọ́n máa ń wá lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Wọ́n máa ń wá lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Mo máa ń-- so mo máa ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́jà oko lọ ra àwọn ǹkan oúnjẹ bí gààrí bí mo ti ṣe sọ tẹ́lẹ̀. Àwọn ǹkan bí ẹran, ẹja, pọ̀nmọ́, ẹ ẹ̀wà, ìrẹsì, mò máa ń lọ ra àwọn yẹn nínú ọjà lọ́dọ̀ àwọn tó ń tà níke, tó ń tà níke, níke, tó ń tà ní dìríkà, mò máa ń lọ nínú ọjà lọ ra àwọn yẹn. Àwọn ǹkan bí búrẹ́dì, tíì, bọ́tà, àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ni mò máa ń lọ àti àwọn ohun mímu bí Coca-Cola, bí mílìkì, àwọn yẹn ni mò máa ń lọ rà ní supermarket. Torí bẹ́ẹ̀ ọjà oríṣi mẹ́ta ni màá ń lọ. Mò máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́jà oko, mò máa ń lọ sáàrí ọjà ńlá, mo dẹ̀ máa ń lọ supermarket torí pé oríṣìíríṣìí ǹkan ni màá ń rí rà níbẹ̀ tó yàtọ̀ síra.

À, mo máa ń wo àwọn ètò tẹlifísàn o. Àwọn ètò òkè òkun ni mo fẹ́ràn jù. Àwọn ètò orílẹ̀-èdè bí i South Korea, àwọn ètò orílẹ̀-èdè Amẹ́ríkà, àwọn ètò orílẹ̀-èdè Italy, àwọn ètò orílẹ̀-èdè India, àwọn ètò orílẹ̀-èdè England. Àwọn ni máa ń sábà wo torí pé wọ́n máa ń ṣe dáadáa. Wọ́n máa ń náwó sí ètò wọn. Mo dẹ̀ máa ń wo, mo máa ń wo ìròyìn láti mọ nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè tèmi náà tó jẹ́ Nàìjíríà. Mo máa ń wo ìròyìn, àmọ́ mo máa ń wo àwọn ètò tá a mọ̀ sí fíìmù ju ìròyìn lọ. Ìgbà, à, eh, wákàtí tí màá fi ń wo àwọn ètò yí pọ̀ ju wákàtí tí mo fi ń wo ìròyìn lọ torí pé mo fẹ́ràn àwọn ètò yẹn gidigidi. Mo dẹ̀ máa ń kọ́ ọgbọ́n dáadáa níbẹ̀. Èyí tí mo dẹ̀ fẹ́ràn jù làwọn ètò orílẹ̀-èdè Korea yẹn. Mo fẹ́ràn àwọn ará orílẹ̀-èdè púpọ̀ torí pé wọ́n máa ń rẹwà púpọ̀. Mo dẹ̀ fẹ́ràn èdè wọn dé bíi pé mo ti è tún ń kọ́ àwọn èdè díẹ̀ díẹ̀ tí mo lè fi kí ẹni kejì, tí mo lè fi kí ẹni k- ẹẹ́, ẹni kejì, tí mo lè fi bèrè fún omi, tí mo lè fi sọ, tí mo lè fi dúpẹ́ pé ọ́ ṣe. Mo kọ́ àwọn èdè yìí láti àwọn ètò tí wọ́n máa ń ṣe lórí tẹlifísàn. Àmọ́ ètò orílẹ̀-èdè tèmi mi ò kí ń fi bẹ́ẹ̀ wò torí pé kí wọ́n tó bẹ̀rẹ̀ mo ti mọ̀ parí ẹ̀. Èmi ò lè láìkì ètò tẹ́ pé tó bá fẹ́ tẹ́, mo ti má bù láti bẹ̀rẹ̀ mo ti mọ̀ bó ti ṣe fẹ́ parí. Ṣùgbọ́n àwọn ètò àwọn orílẹ̀-èdè tí mo kọ́kọ́ dárúkọ yìí wọ́n máa ń ṣe ní ṣe pé ẹẹ̀ ni mo rí tó fẹ́ já sí dé bíi pé èèyàn ò ní lè dìde kúrò níwájú tẹlifísàn gan torí pé o- ètò náà má ń, ó má ń dùn dé bíi pé wà á máa rò pé tó bá dìde kúrò níwájú tẹlifísàn yìí o ò ní mọ̀ nǹkan tó ń lọ, o ò ní mọ̀ bó ṣe fẹ́ parí ẹ̀. Tó bá dìde kúrò gan bó yóò lọ dáná àbo lọ wẹ̀ àbo lọ lé ìyàgbẹ́. Wà á máa ròó ni pé kí lará àkọ́rin báyìí bá máa wá ṣe pẹ̀lú nǹkan báyìí, kí lará abínibáyìí máa tún wá ṣe torí bẹ́ẹ̀ ni mo ṣe láìkì àwọn ètò òkè òkun. Àwọn ètò yìí dè ni mo máa ń wò jù lórí tẹlifísàn.

A ti ṣe àkópọ̀ fún ìrìnàjò kó rọrùn rárá, ó lè dé bí wí pé mi ò kí ń fẹ́ ṣe àkópọ̀ yìí, mi ò dẹ̀ kí ń fẹ́ rin ìrìnàjò torí a ti ṣe àkópọ̀. Àmọ́ bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, mo máa ń ká bùbá àti ṣòkòtò tí n bá fẹ́ wọ̀ mọ́ àwọn ohun tí mo máa ń wọ̀ sábẹ́ aṣọ. Mo máa ń ká wọn pọ̀ níye ọjọ́ tí n bá máa lò. Tó bá jẹ́ ọjọ́ márùn-ún ni máa lò, mo máa ká wọn ní káà ọjọ́ márùn-ún kó lè rọrùn fún mi láti mú, kó lè rọrùn fún mi láti wọ̀. Mo dẹ̀ máa ń ka dáadáa. Mo máa ń ka, mo máa ń jẹ́ kí ààyè pọ̀ rẹpẹtẹ tí mo lè kó gbogbo nǹkan sí nínú, nínú, ẹ́, àpótí tí n bá máa lò láti fi rìnrìnàjò. Mi ò kí ń kọ̀ dá síbẹ̀. Mo fẹ́ràn kí ẹ̀yàn ó máa ṣe nǹkan létòlétò gidigidi. Torí bẹ́ẹ̀, mo máa ń ká gbogbo àwọn aṣọ tí n bá máa kó lọ, bàtà tí n bá máa wọ̀, àwọn nǹkan bí ìpára, gbogbo ẹ̀ tí n bá máa lò, mo máa ń kó wọn dáadáa. Mo máa ń ká wọn dáadáa. Àmọ́ tó bá ku ọjọ́ kan kí n rìnrìnàjò ni mo máa ń ṣe gbogbo eléyìí. Mi ò kí ń ṣe ní ọ̀sẹ̀ kan sí ìrìnàjò torí ìròjú máa ń ṣe mí láti ṣe àkópọ̀ gan-an gidigidi. Ṣùgbọ́n tó bá ti ku bí wákàtí márùn-ún sí mẹ́fà àbí tó bá ku bí ọjọ́ kan tí mo dẹ̀ mọ̀ pé ó di dandan kí n ṣe àkópọ̀ yìí ni màá bẹ̀rẹ̀ síí ṣe àkópọ̀. Àmọ́ tó bá ku bí ọ̀sẹ̀ kan sí ìrìnàjò, mi ò kí ń fẹ́ ṣe àkópọ̀. Ó máa ń ro mí lójú láti ṣàkópọ̀ torí àti ṣàkópọ̀ ó rọrùn, kó ń ṣe iṣẹ́ tó rọrùn.

Mi ò kí n gbagbe ǹkan. Ehn, mi i kì n gbagbe ǹkan. Tí n bá báyàn ṣe àdéhùn mi kí n gbagbe. Mo dẹ̀ máa n mú àdéhùn mi ṣẹ. Àfi tó bá jẹ́ wípé ẹni tí mo bá ṣe àdéhùn ó ṣe aṣemáṣe nìkan ni mi ṣe kí n mú àdéhùn ṣẹ. Àmọ́ mi ò kí n gbagbe àdéhùn. Mi i kì n kọ sílẹ̀ o, ṣùgbọ́n mi ò kí n gbagbe. Mo máa ń rántí ǹkan. Ǹkan tó bá ṣẹlẹ̀ ní bóyá ọdún mẹ́wàá sẹ́yìn àbọdún mẹ́ta, àbọdún mẹ́rin mo máa ń rántí. Torí bẹ́ẹ̀ ati gbagbe àdéhùn ó ṣòro fún mi torí pé mo jẹ́ èèyàn to ye, tó máa ń rántí ǹkan. Mi i kì n gbagbe. Teeyàn bá ṣe mí lóore mi i kì n gbagbe. Teeyàn bá ṣe mí ní àbúrú mi i kì n gbagbe. Tí mo bá bá ìyàn ṣe àdéhùn mi ò kín gbagbe. Mi ò dẹ̀ kí n má mú àdéhùn mi ṣẹ. Mi ò kín gbagbe ǹkan. Torí bẹ́ẹ̀ gbogbo àdéhùn tí n bá bayàn ṣe mo máa ń rántí.

Mo máa ń ṣe àtúnlo nǹkan ṣùgbọ́n ó lójú nǹkan tí mo máa ń tún lò. Bí i tí mo bá fi irun kún irun, tí mo bá máa tu ni ò kí ń tún lò. Tí mo bá fúyàn ní nǹkan, bóyá nǹkan àwọ̀sára bíi fìlà, bí i gèlè, bíi aṣọ, bíi bàtà mi ò kí ń tún lò. Tí mo bá gbàgbé nǹkan síbi kan, bóyá mo lọ ilé ẹyàn, mo gbàgbé aṣọ àbí mo gbàgbé fìlà mi ò kí ń tún lò tí wọ́n bá dàá padà. Àmọ́ tí mo bá ra aṣọ fún ara mi, mo máa ń tún lò dáadáa títí tó máa fi sú mi. Tí mo bá ra bàtà, tí mo bá ra fìlà, mo máa ń tún lò dáadáa. Àmọ́ ká fi irun kún irun, ká wá tu, ká wá tún lò àwọn irun bí i attachment ni wọ́n ń pè ẹ́ tó fi ń kún irun dé ẹ́eyàn fi ń dirun. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mi ò kí ń tún lò. Àmọ́ mo máa ń tún nǹkan lò. Ó dẹ̀ ló jù nǹkan tí mo máa ń tún lò.

Mi ò mọ̀ bóyá mo ní ètò àbò kọ̀ǹpútà o. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Kọ̀ǹpútà tó ń pè ní Mac ni mò ń lò. Ó dẹ̀ ní ètò àbò tó pé láti ọ̀dọ̀ àwọn tí ó ṣe. Mi ò ra ètò àbò fúnra ra mi láti fi sí orí ẹ̀ torí wípé mi ò mọ ètò àbò èyìí tó dá tó lè dáàbò bo kọ̀ǹpútà mi kí àwọn tó fẹ́ jà mí ní olè ó ní lè ráyè wọlé sí orí kọ̀ǹpútà mi. Mi ò rárí, mi ò mọ̀, mi ò mọ̀ èyí tó da torí bẹ́ẹ̀ mi ò tí ì ṣe ètò àbò tó pé dáadáa. Àmọ́ àwọn olùdásílẹ̀ Mac yìí ta ń pè ní Apple, gbogbo àwọn eh nǹkan tí wọ́n dá sílẹ̀ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bí i kọ̀ǹpútà, gbogbo ẹ́patá ló ní ipò ètò àbò tó péye tí mo dẹ̀ tẹ̀lé òfin wọn, tí wọ́n fi sílẹ̀ bí èèyàn ṣe lè dáàbò bo ara rẹ̀ àti kọ̀ǹpútà rẹ̀. Torí bẹ́ẹ̀ mi ò ṣe, mi ò ní ètò àbò kọ̀ǹpútà tó yàtọ̀ sí èyí tó bá kọ̀ǹpútà mi wá.

À, bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ nǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì ṣe pàtàkì nínú ayé ènìyàn. Àgàgà ẹni tó bá fẹ́ràn láti máa kọ́ ohun ọ̀tún bíi AI. Mo máa ń kọ́ oríṣìíríṣìí nǹkan. Mo máa ń kọ́ àwọn ètò orí kan, orí íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá ṣẹ̀ dá sílẹ̀ bí AI. Bí àwọn nǹkan tí èèyàn lè fi rí iṣẹ́ tó máa san owó ribiribi àti tó máa fún yàn ní ìmọ̀ gidi. Mo máa ń kọ́ láti orí YouTube. Àgàgà YouTube ni màá ń lò torí mo fẹ́ràn kí n máa kọ́ ẹ̀kọ́ tí mo máa ma gbọ́ tí mo dẹ̀ máa máa ṣe nǹkan tó bá ń kọ́. Eléyì tún mo sì wípé tíì olùkọ́ bà ń kọ́ nì láti orí youtube bó bá ṣe ń sọ, mo fẹ́ràn kí n mà ṣe leseké. Èyí ló máa ń jẹ́ kí n tètè mọ nǹkan tí ń bá ń kọ́. Mi ò dẹ̀ kí n gbàgbé nǹkan tí ń bá ń kọ́. Íńtánẹ́ẹ̀tì dẹ̀ ṣe pátàtákì nínú aiyé ènìyàn às ní, ẹ́, ọ̀, àsìkò táa wà yìí kò dàbí ayé ti tẹ́lẹ̀. Ni ayé ìsìnyí íńtánẹ́ẹ̀tì ṣe pàtàkì. Íńtánẹ́ẹ̀tì dàbí oúnjẹ tí èèyàn ń jẹ lójoojúmọ́ ni. Torí pé láìní íńtánẹ́ẹ̀tì èèyàn ò ní lè ṣe nǹkan púpọ̀. Èmi lè fẹ́ràn láti máa kàwé, mo fẹ́ràn láti máa kọ̀wé, mo fẹ́ràn láti máa kọ́ ohun ọ̀tún tó bá ṣẹ̀ jáde. Mo fẹ́ràn láti jẹ́ ìkannú àwọn tó máa ń dé, tó máa ń kọ́kọ́ mọ ohun ọ̀tún tó bá jáde lórí íńtánẹ́ẹ̀tì tó dẹ̀ máa ń lè fi ṣe iṣẹ́. Torí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì torí pé ó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni mo ti lọ sóde rí. Mo ti lọ sóde ìyàwó, mo ti lọ sóde ìkómọ, mo ti lọ sóde ọjọ́ ìbí. Oríṣìíríṣìí òde ni mo ti lọ. Mo ti lọ sóde ẹbí, mo ti lọ sóde ọ̀rẹ́, àtòde ẹni tí mi ò mọ̀, tí mo tẹ̀lẹ́ ọ̀rẹ́ lọ àbí tí mo tẹ̀lẹ́ ẹbí lọ. Mo ti lọ sóde, oríṣìíríṣìí òde ni mo ti dé. Àmọ́ mi ò fẹ́ràn àti máa lọ sóde. Ṣùgbọ́n àwọn òde kan wà tí mo ti lọ, tí mi ò lè máa lọ torí bí àwọn tó ń ṣe òde náà àbí àwọn tó ń ṣe ayẹyẹ náà bí wọ́n ṣe ṣe pàtàkì sí mi tó ni mo ṣe lọ sí òde wọn. Mo ti lọ sóde oríṣìíríṣìí dáadáa.

Data tí mo máa ń lò, data ọ̀ṣọ̀ọ̀ṣu ni mo ń lò, kò ń ṣe tọ̀ ṣọṣẹ. Data tí mo dẹ̀ ń lò wá látori ǹkan tí a mọ̀ sí WiFi. WiFi yìí kẹ́dẹ̀ re èyí tí a máa ń sanwó fún, ó jẹ́ èyí tí ò kí ń tán, tán tí a mọ̀ sí unlimited. Torí bẹ́ẹ̀, mi ò le sọ pàtó pé iye data báyìí ni mo ń lò lọ́sọọṣẹ. Àmọ́ mo máa ń lo data gan torípé mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa ń wá iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́. Mo máa ń wà lórí íńtánẹ́ẹ̀tì fún bí i wákàtí mẹ́ẹ̀wá sí mọ́kànlá torí mo máa ń kàwé, mo máa dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lórí YouTube. Mo dẹ̀ máa ń fi bí i wákàtí méjì nínú mẹ́ẹ̀wá àti mọ́kànlá yìí láti fi wá iṣẹ́ àti láti fi ṣe àwárí àwọn nǹkan tí mi ò bá mọ̀ tí mo fẹ́ mọ̀. Tí mo bá fẹ́ ṣe oúnjẹ òkè òkun tí mi ò mọ̀, mo máa ń lọ sórí íńtánẹ́ẹ̀tì náà láti fi wá, ẹ́ẹ́, àwọn ohun tí mo nílò láti fi ṣe oúnjẹ yìí àti ọ̀nà tí mo lè gbà láti fi ṣe. Torí bẹ́ẹ̀, mo máa ń lo data gan, àmọ́ mi ò lè sọ pàtó data tí mo ń lò lọ́sọọṣẹ.

Lọ́wọ́ báyìí mi ò ní ọ́fíìsì. Mo wà nílé ni mo ti ń ṣiṣẹ́ torí pé mò ń tọ́ ọmọ lọ́wọ́. Mo gba ààyè láti fi tọ́ ọmọ fún ọdún kan gẹ́gẹ́ bí òfin ìlú tí mo wà. Àmọ́ lójoojúmọ́, mo máa ń bẹ̀rẹ̀ láti kọ́ ẹ̀kọ́ láti ago mẹ́sàn-án láràárọ̀. Mo dẹ̀ máa ń ṣe gẹ́gẹ́ bí ẹni pé mò ń lọ sí ọ́fíìsì. Torí bẹ́ẹ̀, mà á sọ wípé ago mẹ́sàn-án ni ọ́fíìsì mi ń ṣí, àmọ́ ọ́fíìsì ilé ni mo wà. Mi ò kí ń jáde lọ sí ọ́fíìsì níta torí ọmọ tí mò ń tọ́ lọ́wọ́.

Rárá o. Ibi iṣẹ́ mi ò pọn dandan pé kí àwa òṣìṣẹ́ wọ aṣọ àkayòrí. Ibi iṣẹ́ mi fàyègba ká wọ aṣọ tó bá wùn wá, ṣùgbọ́n kó jẹ́ aṣọ tí ọmọlúwàbí ń wọ̀. A gbọdọ̀ wọ aṣọ tó bá ṣhi aralẹ̀, a à sì gbọdọ̀ wọ aṣọ tó bá kéré ju, a à gbọdọ̀ wọ aṣọ tó bá ṣíbí tí ò yẹ ká ṣí sílẹ̀. Àmọ́ kò pọn dandan pé ká wọ aṣọ àkayòrí, torí pé ní òde òní ibi tí a ti ń ṣiṣẹ́ ò dàbí àwọn ọdún tó kọjá sẹ́yìn. Ní òde òní, ibi iṣẹ́ fàyègba kí èèyàn múra ní ìmúra tó fi ara balẹ̀, tó fi ọkọ́n balẹ̀ kí èèyàn lè kọjúmọ́ iṣẹ́ yàtọ̀ sí kí èèyàn má lè kọjúmọ́ iṣẹ́ torí pé ẹni náà ò, ẹni náà ń wọ ara è bi oun múra dáadáa àbi òun ò múra dáadáa. Torí bẹ́ẹ̀, a kì í wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Débí wípé torí pi pa àwọn fáìlì mi mọ́, mo ti gba ẹ̀bùn láti ọ̀dọ̀ àwọn ọ̀gá mi níbi tí mo ti ń ṣiṣẹ́. Wọ́n fẹ́ràn bí mo ṣe máa ń pa fáìlì mi mọ́, bí mo ṣe máa ń pa ibi tí mo ti ń ṣiṣẹ́ mọ́, bí mo ṣe máa ń to fáìlì mi létòlètò. Mo gbàgbọ́ wípé tí èèyàn bá ṣiṣẹ́ tán ní ọjọ́ kan, kí èèyàn pa gbogbo ilẹ̀ mọ́, kó pa fáìlì rẹ̀ mọ́, kó pa orí tábìlì tó ti ń ṣiṣẹ́ mọ́ kó tó lọlé. Torí tó bá dé ní ọjọ́ kejì, aa lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní gẹ́gẹ́ tó bá dé ibi iṣẹ́, kò ní dì ìgbà tó yẹ pé tó bá dé ibi iṣẹ́, ló ṣè máa ma palẹ̀ mọ́. Torí báyìí mo dẹ̀ ti gba ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀. Mo máa ń pa fáìlì mi mọ́ dáadáa. Ibi tí a bá yẹ kó wà ni máa gbé sí. Mi ò kí ń gbọ́ mọ́ bàfọ́ṣun, mi ò kí ń gbé fáìlì bí mọ á. Mo máa ń ṣe fáìlì mi bí àwọn alufabẹti tó bá yẹ kó wà, bí orúkọ bá ṣe yẹ kó wà, bí fáìlì mi bá ṣe yẹ kó wà ló máa ń wà. Mo dẹ̀ máa ń tìí torí àwọn fáìlì kan wà nínú àpótí ibi tí à ń tọ́jú rẹ̀ sí tí kò yẹ kí ojú méjì kó rí. Torí bẹ́ẹ̀, mo gbọ́dọ̀ pa á mọ́ dáadáa.

Mo máa ń rántí àlá mi o. Mo máa ń rántí tí n bá jí, mo máa ń rántí àlá tí mi ò bá ti rántí. A jẹ́ àlá rándandan àmọ́ àwọn àlá tó ṣe pàtàkì fún ayé ènìyàn. Mo máa ń rántí àwọn àlá ìbẹ̀rù kan wà tí mi ò kí ń lè gbàgbé torí bẹ́rù ṣe bà mí. Nígbà tí mò ń lá àlá yẹn tí mo jí sójú ayé, mi ò kí ń gbàgbé àlá tí n bá lá. Mo máa ń rántí àlá mi dáadáa. Mo máa ń rántí ojú ẹni tí n bá rí. Mo máa ń rántí nǹkan tí wọ́n bá sọ nínú àlá yẹn. Mo máa ń rántí nǹkan tí n bá ṣe nínú àlá yẹn. Mo máa ń rántí orin tí mo bá kọ nínú àlá. Nígbà mìíràn tí n bá ń kọ orin, mo máa ń kọ já sójú ayé. Àgàgà orin ẹ̀sìn Kristẹ́nì ni màá ń sábà kọ lójú àlá. Mo dè máa kọ lọ́kàn mi títí tí màá fi kọ ọ dojú ayé. Títí tí ilẹ̀ ọjọ́ yẹn dẹ̀ máa fi ṣú, mo sì máa maa rántí orin yẹn tí n màá maa kọ torí wípé àlá tí mo lá tí mo ti kọ orin yẹn mi ò gbàgbé. Mo máa ń rántí àlá mi dáadáa ní gbogbo ìgbà tí n bá lá àlá. Bó jẹ́ pé mo lá àlá rí ẹlòmíràn ni, mo máa ń rántí. Mo dè máa ń pe ẹni náà láti sọ fún un tó bá jẹ́ àlá aburú tí ẹni náà nídìí láti kíyèsi, mo máa ń rántí láti sọ. Mo máa ń rántí àlá mi dáadáa torí pé mi ò kí ń gbàgbé nǹkan.

À, mo máa ń mu coffee o. Coffee yìí jẹ́ ohun tó máa ń ràn mí lọ́wọ́ láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀. Tí mi ò bá ti mu coffee láàárọ̀, mi ò kí ń lè ṣe iṣẹ́ dáadáa. Coffee yẹn máa ń tì mí bí tí èèyàn bá ń ro epo sínú mọ́tò tí wọ́n fi ń ṣiṣẹ́. Òun ló máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa, kí n lè kojúmọ́ṣẹ́. Mo máa ń mu coffee láràárọ̀. Nígbà mìíràn, màá mu kọ́ọ̀pù ẹyọ kan, nígbà mìíràn, màá mu kọ́ọ̀pù méjì. Bo bá ṣe wù mí ní ọjọ́ náà, ọjọ́ yẹn ni mo ṣe máa ń mu. Àmọ́ mo máa ń mu pẹ̀lú mílíìkì àti ṣúgà. Mi ò kí ń mu bẹ̀ẹ́ torí pé ó ti korò jù. Èmi ò dẹ̀ like ǹkan tó bá korò. Mo máa ń mu pẹ̀lú mílíìkì, mo dẹ̀ máa ń fi ṣúgà si, ó máa ń dùn dáadáa, ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́, ó máa ń fún mi ní agbára láti lè kojúmọ́ṣẹ́, láti lè bẹ̀rẹ̀ iṣẹ́. Mo máa ń mu coffee láràárọ̀ níbi iṣẹ́. Tí mo bá kọ́kọ́ dé ibi iṣẹ́ lẹ́yìn tí mo bá ti gbé báàgì mi sílẹ̀, tí mo ti kí àwọn ọ̀gá mi, mo máa ń lọ mu coffee kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́.

Ní àṣálẹ́ mo má a n dáná fún àwọn ẹbí mi láti jẹun. Mo fẹ́ràn kí n má a se oúnjẹ. Mo má a n dáná tó bá ti tún tó bí i ọwọ́, ẹ́, bí i ago mẹ́fà, mà á bẹ̀rẹ̀ sí ní dáná oúnjẹ alẹ́. Táa bá ti jẹ oúnjẹ alẹ́ tán, mà á wá nu gbogbo ibi tí n bá ti dáná, mà á pa ilẹ̀ mọ́. Tí n bá ti nu ibi tí mo ti dáná tí mo pa ilẹ̀ mọ́, mà á wá tọ́jú àwọn ọmọ mi. Mà á wẹ̀ fún, ọmọ mi kékeré, mà á fún un l'oúnjẹ. Mà á dè palẹ̀ mọ́ fún ọjọ́ kejì, mà á tọ́jú ọmọ mi àgbà, mà á rí pé ó wẹ̀, ó fọn'nú, mà á gbé wọn lọ sí ibi ibùsùn, wọ́n á sùn. Tí wọ́n bá ti sùn, èmi á wá pa sórí íńtánẹ́ẹ̀tì láti kọ́ ẹ̀kọ́ kan tàbí mìíràn. Ọjọ́ mìíràn tí ó bá dẹ̀ ti rẹ̀ mí, èmi náà á lọ sùn. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ yìí láti gbé ago mẹ́fà alẹ́ sí ago mẹ́wàá sí ago mọ́kànlá ni mo má a n ṣe ní alaalẹ́.

Rárá o, mi ò ní forúkọ sílẹ̀ nílé ìdárayá. Mó yọlẹ́ lé ìdárayá o. Mi ò kí n lọ lé ìdárayá. Mi ò ní forúkọ sílẹ̀. Mi ò kín fẹ́ san owó torí pé tí n bá san owó lé ìdárayá mi ò kín lọ. Torí bẹ́ẹ̀ mi ò forúkọ sílẹ̀ nílé ìdárayá torí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àti máa lọ lé ìdárayá.

A! Mo máa ń jẹ ẹran o. Oríṣiríṣi ẹran dè ni mo máa ń jẹ. Mo fẹ́ràn láti máa jẹ ẹran. Mo máa ń jẹ ẹran màálù, mo máa ń jẹ ẹran àgbò, mo máa ń jẹ adìẹ, mo máa ń jẹ tọkí, mo dè máa ń jẹ ẹran ewúrẹ́. Mo máa, mo fẹ́ràn láti máa jẹ ẹran. Mi ò kí ń lè jẹ oún, tí ò bá ní ẹran. Mo dè máa ń jẹ bí méjì nígbà mìíràn, tó bá wùnmí jẹ. Nígbà mìíràn ẹyọ kan ni mo máa ń jẹ ṣùgbọ́n mo máa ń jẹ ẹran lóòrèkóòrè tí n bá máa jẹ oún.

Àwọn ọmọ mi ló sábà máa ń, ló máa ń sábà mú mi rẹ́rìn. Mi ò kí ń ṣe èèyàn tó máa ń rẹ́rìn sí àpáárá. Àpáárá ò kí ń mú mi rẹ́rìn. Àmọ́ tawọn ọmọ mi bá ń ṣèṣe ọmọdé, ó máa ń pa mí lẹ́rìn. Àbí ó ní bí ìyá mi ṣe máa ń sọ̀rọ̀ nígbà mìíràn tó máa ń pa mí lẹ́rìn. Àwọn ohun tó máa ń mú mi rẹ́rìn nìyẹn. Àwọn eré ìdárayá, àpáárá kò n sábà mú mi rẹ́rìn torí pé kò kí ń ṣe nǹkan tóoo jẹ́ tòótọ́ wọ́n kàn máa ń ṣe láti fi pa òwò ni. Torí bẹ́ẹ̀ kò kí ń pa mí lẹ́rìn, mi ò kí, kò kí ń mú mi rẹ́rìn. Mi ò jí, mi ò kí ń ṣe èèyàn tó máa ń rẹ́rìn bẹ́ẹ̀ yẹn lọ títí.

Mi ò tí ì rìnrìn àjò fún iṣẹ́ rí. Mi ò tí ì ṣe iṣẹ́ tó mún mi rìnrìn àjò rí. Àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn, àwọn iṣẹ́ ọ́fíìsì ni. Àwọn iṣẹ́ náà ò gbé mi rìnrìn àjò rí. Torí bẹ́ẹ̀, mi ò mọ iṣẹ́ kankan tó gbé mi rìnrìn àjò torí pé mi ò rìnrìn àjò fún iṣẹ́ rí. Ìrìn àjò tí mo ti rìnrìn àjò fún ẹbí, bóyá a lọ ṣe ọdún nílé àbí mo kó àwọn ọmọ rìnrìn àjò. Yàtọ̀ sí èyí, mi ò rìnrìn àjò fún iṣẹ́ rí.

Eh, ìpèsè àwọn ohun èlò mo máà ń rà látori íńtánẹ́ẹ̀tì. Nígbà mìíràn mo dẹ̀ máa ń lọ súpámákẹ̀tì láti lọ rà. Nígbà míràn mo máa ń rán èyàn láti lọ rà. Àmọ́ mo fẹ́ràn láti máa lọ súpámákẹ̀tì fún ara mi torí a ti wá àwọn ohun ìpèsè èlò tí ó dínwó láti rà. Torí tí mo bá rán èyàn, wọ́n lè má bà mí wá ohun ìpèsè tó, ìpèsè èlò tó dínwó. Tí mo bá dẹ̀ ra lórí íńtánẹ́ẹ̀tì, kò kin sábà sí èyí tó dínwó. Ṣùgbọ́n tí mo bá lọ súpámákẹ̀tì àbí tí mo lọ àárín ọjà, àbí tí mo lọ inú ọjà, àbí tí mo lọ ọjà oko, mo máa ń rí ohun tó dínwó. Torí ìdí èyí, mo máa ń rí àwọn ìpèsè ohun èlò mi ní súpámákẹ̀tì àbí nínú ọjà àbí lọ́dọ̀ àwọn ọlọ́jà oko.

Mo máa ń pàrọ̀ ọkàn mi nígbà mìíràn pẹ̀lú àti máa wo àwọn fíìmù ìlú òyìnbó. Ìgbà mìíràn mo dẹ̀ máa ń jáde, mo máa ń rìn fún bí i wákàtí kan, màá-- mo máa ń gba atẹ́gùn. Tí n bá rìn yẹn, ó máa ń tú mi nínú, ó dẹ̀ máa ń tú mi lọ́kàn. Nígbà mìíràn, mo dẹ̀ máa ń sùn, tí n bá sùn, tí ọkàn mi bá wúwo, tí n bá sùn, tí n bá máa jí, ọkàn mi á ti rọ̀. Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn, ọkàn mi nìyẹn.

Mi ò fẹ́ràn jíjó o torí pé mi ò mọ jójó. Mi ò mọ̀ bó ṣe ń gbẹ́sẹ̀ tó bá jó. Torí bẹ́ẹ̀ mi ò kì ń jó. Mo fẹ́ràn láti máa kọrin, mo fẹ́ràn láti máa kọ̀wé, mo fẹ́ràn láti máa kàwé, mo fẹ́ràn láti máa kọ́ ohun tuntun. Àmọ́ mi ò fẹ́ràn láti máa jó torí pé mi ò mọ ijójó.

Ooo, mo máa ń dáríji àwọn ènìyàn àti pàápàá àwọn ènìyàn tí mi ò bá mọ̀. Ó máa ń rọrùn fún mi láti dáríji wọ́n tí wọ́n bá ṣe nǹkan fún mi. Àmọ́ àwọn ènìyàn tí mo bá fọkàn tán, àwọn ènìyàn tó bá súnmọ́ mi bí iṣan òún, àwọn ènìyàn tí mo bá fẹ́ràn, ó máa ń ṣòro díẹ̀ fún mi láti tètè dáríji torí pé ó máa ń dùn mí pé irú àwọn ènìyàn yìí ló ṣe nǹkan tó dùn mi fún mi. Ìdáríji náà ò kín tètè wà. Kò rọrùn láti dáríji irú àwọn ènìyàn báyìí àmọ́ mo máa ń dáríji àwọn ènìyàn dáadáa tori ìdáríji kó máa ń jẹ́ kí ọkàn mi kó fúyẹ́ àmọ́ kò rọrùn, kò rọrùn fún àwọn tó bá súnmọ́ mi pẹ́kípékí.

Mo fẹ́ràn wíwo ìràwọ̀ púpọ̀. Ní alẹ́, ní gbogbo ìgbà tí ìràwọ̀ bá jáde tó bá pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, mo fẹ́ràn láti wò ó gan an. Àmọ́ mi ò wò kì í rí wò nígbà mí torí wípé nígbà tí mo bá máa fi dé láti ibi iṣẹ́, tí n bá máa fi tọ́jú ọmọ, tí n bá máa fi ṣe gbogbo iṣẹ́ tán, ó máa ti rẹra. Torí bẹ́ẹ̀, mi ò tí ì wo ìràwọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Àmọ́ tí n bá rí ààyè àbí tí n bá mọ ibi tí mo ti lè lọ tí wọ́n ti ń wo ìràwọ̀, mo máa dé bẹ̀ torí pé mo fẹ́ràn láti máa wo ìràwọ̀.

À, mo máa ń ka ìwé o. Mo fẹ́ràn kí n máa ka ìwé. Mo fẹ́ràn kí n máa ka ìwé. Oríṣiríṣi ìwé ni mo ti kà. Mo ti ka ìwé débi pé èmi fúnra mi gan tún ń kọ ìwé tí mo ti gba, ẹ́, ISBN lọ́wọ́ ìjọba láti fi dá ìwé ìtẹ̀ mi sílẹ̀. Mo fẹ́ràn kí n máa ka ìwé àwọn tó ní ìmọ̀. Mo fẹ́ràn kí n máa kó nípa nǹkan tó ti ṣẹlẹ̀ láyé àtijọ́. Mo fẹ́ràn kí n máa ka ìwé tó dá lórí ọba, tó dá lórí ìlú, tó dá lórí ogun. Mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀.